Nígbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ, ẹ tí mo bá ti fẹ́ jẹun, ìbéèrè yóò yẹ mí tó. Ṣùgbọ́n nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Àtọ̀, kò sí ìgbà tí mo bá fẹ́ jẹun. Mo lè jẹun ní ilé, mo sì lè lọ ra oúnjẹ jẹun ta. Ìgbà mí tó bá wù mí, màá jẹun ní, ìgbà mí màá ra jẹ. Ìgbà mí tí oúnjẹ kan bá sì ń wù mí, màá jẹ ẹ́.